Ṣé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, nítorí pé mo mọ bí oúnjẹ ṣe ń wọlé sínú ara. Mo sì mọ ọ̀nà méjì tó wà nínú ọrùn. Tí mo bá ń tojó àbí mo doríkodò, mo ti mọ̀ pé oúnjẹ tí mo fẹ́ jẹ yóò ní ìwàlá, ó lè ṣàkóbá fún mi. Nítorí díẹ̀ yìí, mo má ń rí i dájú pé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.